Ìwà ìṣòwo mi, ìṣòwo mi. Hah, ẹ kí ń fi kọ́kọ́. Ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, ó le ò, ìgbà mí gan, o máa súnmi, màá mọ̀ ro pé báwo làwọn èèyàn ṣe ń lówó. Àwọn tó n lówó bá wọ́n lọ ṣe iṣẹ́, àwọn tó ní ìgbá tọ̀ láwọ bá wọ́n lọ ṣe iṣẹ́. Àbí emi ò mọ̀ ṣe ni? Àbí mi ò ṣe dáadáa ni? Otu wá ní ìgbà kan tó ẹ pé mo máa ní, ah, mo gbọdọ̀ ṣise torí mo lé èèyàn kan tó ẹ pé, mo máa ń wò pé, ah, eni ṣòrire. Àwọn tó n lówó bá wọ́n lọ ṣe iṣẹ́, àwọn tó ní ìgbá tọ̀ láwọ bá wọ́n lọ ṣe iṣẹ́. Ẹ̀mí náà fẹ́ ṣe júbẹ̀ lọ, kí n ṣe ẹ́? L'ówó kí n yọ ìdílé mi kúrò nínú iṣẹ́. Àmọ́ ah, tí mo bá lọ báyìí, tí mo bá lọ báyìí, tí mo bá lọ báyìí, mo máa tún wò pé, ah, kí ló dé? Kí ló ń ṣẹlẹ̀? Àbí mi ò mọ̀ ṣe ni? Àbí mi ò mọ̀ nǹkan tí mò ń ṣe ni? Àbí mi ò mọ̀ bó ṣe ń lọ ni? Ìgbà mí máa tún wò pé, ah, kí ló dé? Kí ni ó ń fa gbogbo elé yìí? Torí ìgbà mí ò tẹ̀ kí ń rí iṣẹ́. Màá wá jókòó sílé. Ìgbà mí mo máa lọ sí àwọn ilé ńlá, ńlá, ńlá, ńlá, tó ẹ pé púpọ̀ e jìnà sí àdúgbò wa. Wọ́n jìnnà, bo wọ́n fi bẹ́ẹ̀ jìnnà sí àdúgbò wa. Màá lọ bi wọn. Tó bá nílò olùrànlọ́wọ́, kí n ṣàárín ǹkan, kí n rówó ni, kí n lówó ṣ'ápo. Àmo ìgbà tí ó wá ṣe, mo wá ní pé, ah, jẹ́ ẹ padà síbí kí n wá ṣiṣẹ́ fún wọn. Bí bóyá àsìkò mi ni ò sí to, àbí bóyá kò sí nínú nǹkan tó yẹ kí n ṣe bí mo ṣe wà báyìí. Bí mo ṣe wá padà sí ibi tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀. Ibi tí mo dẹ̀ tí ń ṣiṣẹ́, hih, o ló dédé. Wọ́n ń sọ ọ́ fún mi dé́dé. Wọ́n, wọ́n máa ń fún mi ní owó ó. Pé gbàá o ṣe dáadáa, wọ́n máa fún mi lówó yẹn. Bí bá ṣe ǹkan dáadáa, wọ́n máa fún mi lówó sí i. Iṣẹ́ náà pọ̀ àmọ́ ah, mo ṣà rí ìtọ́jú. Mo rí gbogbo ẹ̀ ṣe bím̀bím̀. Gbogbo ẹ̀ ń lọ, a dúpẹ́ lọ́wo o'loun Mo dẹ̀ tún fẹ́ sọ pé, hih, ìfaradà ó ṣe kókó nínú ìwà ẹ̀dá, nínú ìwà èèyàn. K'olọ́run kó ṣàánú wa, ká má kọ sọ́wọ́, ká má ṣiṣẹ́. Hih, ìwà tó máa ní, ní, ní ìgbà ìṣòro rẹ, ìṣòro rẹ. Ọlọ́run nìkan ló ń, ló ń ṣàánú wa. Ọlọ́run máa jà sí rin. Hih, mo kọ, kọ́ rorùn. Ọlọ́run nìkan ló ń jẹ́ kó rọrùn fún wa. A dẹ̀ máa jẹ́ kó rọrùn fún wa lọ ni. Kò ní, kò ní, kò ní pa wá ti, kò ní dá wa dà. Kò ní dá wa dà bùkátà wá. A máa ṣe ń lọ. Taa ń rí ṣe. Ọlọ́run á fi mú dun. Láti máa rí ṣe. Ọlọ́run máa ṣàánú wa. Ọlọ́run máa ràn wa lọ.

Ehn, tí o bá je pé àwọn èèyàn tí mo fẹ́ darí, tí o bá je pé wọ́n ò ní, wọ́n ò ní wàhálà, wọ́n ò ní ṣòro, ti o ja pe- bó ṣe ń- bó ṣe ń sọ̀rọ̀ nípa wọọn ni wọ́n ṣe ń ṣe. Kì í ṣe pé wọ́n-- kì í ṣe pé tó bá ti bá wọn sọ̀rọ̀, wọ́n ti máa yọ́rùn bọ́rọ́, wọ́n máa ma yọ́rùn bọ́rọ́. Bó ṣe ń bá wọn sọ̀rọ̀ ni wọ́n ò kí ń- wọ́n ò kí ń yo ohun pada tàbí wọ́n ò kí ń- kí ẹlòmíi tó máa dúró lo Ó láwọn èèyàn to je pé ẹ tó máa darí baa, o tó máa mọ páriwo mọ́yín lórí ni wípé kí ló dé ṣa ran yin ni, ṣa ran yín ni. Àwọn èèyàn dẹ́ ẹ̀ ṣàánú. Won maa ní ṣa ran yin ni, ṣa ran yín ni. Ti a ba dé wo o gẹ́lẹ́, gẹ́lẹ́, gẹ́lẹ́, wọ́n ò rán wọ́n gan. So a ti darí àwọn èèyàn, ah! Kí má sọ pé ó le àmọ́, kò rọrùn. Torí kí, kí ẹyan tọ́ sọ fún eni yìí pé ṣe nǹkan báyìí, kó dẹ́ jẹ́ pé ẹni yẹn ǹkan tó fẹ́- tọ́ ní kó ṣe yẹn, kò sí lọ́kàn rẹ̀ rárá. Ǹkan tó wà lọ́kàn rẹ̀, ǹkan mìí tó yàtọ̀ gérégé ni. Ọlọ́run máa ṣàánú wa. Ẹ pé ó ní igbà kan gan tí o je pe a fẹ́, a fẹ́ ṣiṣẹ́ nílé ìwé un. Wọ́n wa ni pé ká dáwọ́. Ìgbà tí wọ́n ní, tí wọ́n dẹ̀ ní ká dáwọ́, àti oredi sọ pé iye báyìí la fẹ́ dá o. Àwọn èèyàn wá, àwọn, àwọn èèyàn mìí tí ń san ọwọ́. Won a ní pé ọjọ́ báyìí ni pé o yẹ kí ẹ sanwó da o. Àwọn mìí sì ń rí àtẹ̀jíṣẹ́ yẹn. Wọn ò dè sọ̀rọ̀. Wọn ò sọ pé à, àwọn ò ní o. Àwọn ò san, àwọn ò san. Wọn ò san nǹkan kan. Ìgbà tí mo wá ti lọ, ehn, tẹ́ jáde tí mo wá fẹ́ lọ fún olùkọ́ wa, àwọn mi wa ni pé àwọn o tì í ṣe, àwọn o tì í ṣe. Wọ́n lè mọ̀ pé wọ́n tì í ṣe ìgbà tí mo bèèrè. Mo bèèrè pé ẹ sanwó o, ẹ sanwọ́ ká lè ṣe kìnìyí torí ajọ ń ṣe gbogboe pọ ni àwọn mìí wọn ti ẹ̀ dáhùn. Àwọn mì máa rí message, wọ́n ò ní dáhùn. Ẹ́wo a ti darí àwọn èèyàn, hm, kò rọrùn. A fi to jẹ́ pé àwọn èèyàn yẹn ti sọ pé wọ́n ti, wọ́n ti pinnu pé àwọn fẹ́ ṣe ẹ. Tí wọ̀ bá ní ṣe, wọ́n kàn máa kan d'ààyànláàmú ni. Ma ma múyín fẹ̀fun. Ma ma múyín lọ bọ̀. Ma rọjọ́, rọjọ́, rọjọ́, rọjọ́, rọjọ́, rọjọ́, rọjọ́ lórí ǹkan tí óò tó ǹkan. Ẹ̀wa mọ rọjọ lọ. Ẹ mọ àrọjọ. Ẹ máa sọ̀rọ̀, sọ̀rọ̀, sọ̀rọ̀, sọ̀rọ̀, sọ̀rọ̀, sọ̀rọ̀, sọ̀rọ̀. Tá bá dé ìwọ báyìí ní ìsìn, àwọn, irú àwọn èèyàn yẹn, wọ́n tó máa ní pé àwọn fẹ́ darí èèyàn mìí ní ọjọ́ iwájú. O mọ̀ pé àṣẹ sílẹ̀, àbọ̀ wá bọ́.nkan n taba ṣe sílẹ̀, láwà bá. Àmọ́ àwọn ò mọ̀. Òlòrùn kò ṣàánú ni a mọọ ati darí èèyàn kò rọrùn o. Ọlọrun jẹ́ kó rọ̀ wá lọ́rùn olùkọ́ Jésù. Àmín.

Oríṣiríṣi ẹ̀bùn ni hm, tí n bá ti mọ̀ pé ó nílò kíní yìí, máa fún ẹ. Kìí ṣe pé kí n wá máa fún àwọn ènìyàn ní ẹ̀bùn kankan náà. Torí àwọn èèyàn ǹkan tí wọn nílò, ó yàtọ̀, gbogbo wa yàtọ̀ síra. Àwọn ènìyàn mìí, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni wọn nílò, àwọn mìí dé rẹ̀, wọ́n ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn, wọ́n ní méjì sí mẹ́ta. Àwọn ènìyàn tí wọn ní méjì sí mẹ́ta yẹn, kò sí reason bí ẹ ṣe máa fún wọn ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún ẹ̀bùn. Àwọn mìí, aṣọ ni wọ́n ń ní. Àwọn mìí, aṣọ kún inú ilé wọn. Kò sí bí máa ṣe máa fún ẹniyẹn ní aṣọ. Àwọn-- nǹkan tí àwọn ènìyàn nílò ló dáa ká mọ fi fún wọn ní ẹ̀bùn. Kì í ṣe ǹkan tó bá wù àwa. Tó bá ló-- bí ìgbà pé ẹ ń pọ̀n omi sínú òkun ni. Ènìyàn tó ní fóònù, tó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bíi mẹ́ta, ẹ wàá tún máa lọ ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mìí fún un, kò níí lọ. Àmọ́ tó bá pé ẹ ti already. Àmọ́ tó bá jẹ́ pé àwọn tí wọ̀n ò ní nǹkan tó jẹ́ pé ẹ mọ̀ pé ẹni yìí kò ní nǹkan, ó bá fẹ́ ra ẹ̀bùn fún un. Ǹkan tí ò ní yẹn lò yẹ kó ra fún. So máa wọ́n, ó máa le ní i. Torí ìgbà mí àti máa fún èèyàn ní ẹ̀bùn, ó yẹ kí ẹ̀bùn yẹn máa ní meaning. Kò ń ṣe pé kí ẹ kàn fún èèyàn l'ẹ́bùn bẹ́yẹn. Ẹ fún èèyàn l'ẹ́bùn tó jẹ́ pé ó máa le lò. Tó bá, tó bá rí, ó máa ní hmmm, mo lè lò ǹkan yìí. Kì í ṣe àwọn ẹ̀bùn tó jẹ́ pé kò ní lè lò, o kàn máa wà níbẹ̀ ni. Ènìyàn ò ní dà ẹ̀bùn tí èèyàn ò ní lè lò, tó bá tún lọ títí, a tún rántí pé, "à nígbà kan tí mi ò ní kíní yìí, ẹni yìí ló bá mi ra àbí ẹni yìí ló fún mi bí ẹ̀bùn." Ẹ rí pé ìyẹn dáa bahun. Àmọ́ èyí tó jẹ́ pé ẹ mọ̀, ẹ kàn, ẹ kàn rá ní, ẹ ṣe kíní, kò ní dáa. Àbí kí ẹ̀ kàn lọ máa fún èèyàn ní ǹkan tí ò nílò. Bí èèyàn tí ò kí ń wọ ṣòkòtò tẹ wá lọ ra ṣòkòtò fún bí ẹ̀bùn. Ẹ rí pé bí, bí ìgbà tí ènìyàn fi ǹkan ṣòfò ni àmọ́ tí a bá fún èèyàn ní ǹkan tó jẹ́ pé, ó nílò, ó máa, kíni yẹn máa jọ́ l'ójú, ó máa kí èèyàn gan an. Àmọ́ kí ó lọ fún èèyàn ní ǹkan tó jẹ́ pé kò fẹ́, ó mọ̀ pé, "hmm, a sáà ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀, a ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀, a sás ṣe pé a lọ ra ǹkan. Kì í ṣe pé a ṣe ǹkan tẹ fún ni." Torí ó máa mà wò pé nígbà tí kíni wọn rà á fún, mi ò nílò rẹ̀. Ó kàn lọ́ ràá ni. Tá ló rán wọn, hmm àwọn ènìyàn, hhm kò ní pé màá sọ pé tá ló rán yín. Ṣé á rán yín kẹ rà ni? Ṣé á rán yín kí ẹ ra eléyìí ni? Ṣé á rán yín kí ẹ ra eléyìí ni? Ó máa san.

Tí mo bá rí pé mo ti ṣẹ̀yàn àbí mo ti ṣe nǹkan tí ò da, ah, àkọ́kọ́ ná, tí n bá fẹ́ tọrọ àforíjì, màá, mo lè kọ́kọ́ rá ǹnkan fun eeyẹn ná, kí n ra nǹkan bíi pé mo fi ń tu ẹni ná lọ́rùn, wípé "à, má bínu o. Ìgbá mi dè re, tí n bá fẹ́ tu, tí n bá fẹ́ tọrọ àforíjì, mo lè kọ ìwé tó pọ̀, mo lè kọ ǹnkan tó pọ̀ pé a. Kí má tọrọ àforíjì bí, kí n kọ ǹkan, kí n kọ pé 'à, ọ̀rẹ́ mi, má bínu sí mi, ǹkan tí mo ṣe yìí, má bínu, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ.' "Tí mi ò bá kọ, ìgbá mi, mo lè lọ́ sọ́dọ̀ rẹ̀ kí n kúnlẹ̀, kí n ran ǹkan tó bá fẹ́ rán, bá tì bẹ̀ ẹ́ tán, màá rá ǹkan tó bá fẹ́ rán, màá sì, màá sì gbìyànjú to jẹ pé kí n má tún ìwà tí mo wu yẹn kí n má tún ṣe mọ́. Nítorí à, a mọ gbogbo wa, gbogbo wa là ń rí, a mọ ẹni tí, a mọ ẹni tí inú ẹ̀ jìn, a, tórí, inú jìn o, a, kó má di pé ẹni tọrọ àforíjì báyìí, ó máa ma lọ gbèrò ǹkan burúkú sí olùwà ẹ, kò si dá. Kí èèyàn máa gbèrò ǹkan burúkú sí ọmọlàkejì ẹ̀, hm, kì í ṣe ìwà tó da. Rárá, rárá, rárá, kí èèyàn má ṣe ǹkan tí ò dá gan kiri, kì í ṣe ìwà tó da. Kó má ṣe ìwà burúkú, kó má ṣe jàgídíjàgan, kó má ṣẹ èèyàn kiri. Kíló dé ṣé iwọ nìkan ná bí ni? Kò da. Lo ṣe dá pé tí èèyàn tó bá ti ṣẹ̀, Yorùbá gan-an ni, tẹ́lẹ̀ ṣẹ́ bá ti mọ ẹ̀ṣẹ̀ ẹ, bá ti mọ ǹkan tó ṣe pé kò da, kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀, tó bá ti mọ ẹ̀bi ẹ̀ lẹ́bi, kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀, kó bẹ̀rẹ̀, kó bẹ̀rẹ̀ sí ní tọrọ bẹ̀, bẹ̀bẹ̀. Yorùbá náà ló tún ní, "Àtòkère lólójú jíjìn ti máa ń mẹ́kun rẹ̀ ṣùn." Bá ti mọ̀ pé o ti ṣẹ̀, àti ìbẹ̀rẹ̀ náà ló ti mọ bẹ̀rẹ̀ pé "à, ẹ má bínu sí mi, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀, ẹ má bínu sí mi, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀." Àmọ́ tó bá yẹ pé ó wá lọ ṣe jàgídíjàgan tó lọ ń ṣe gbọ́ngbọ́n, ó ń hù, ó ń mú ọwọ́ pa àdàna, ó tọ́mọ, o, ẹni tó wà láyé gan-an kò mọ̀, hm. Múra sí i, kó lọ ń ṣàánú wa. Má jẹ́ a ṣẹ ẹni tó ẹ pé kò ní dáríji wa mọ́, má jẹ́ a lọ ṣẹ ẹni tó ẹ pé ó ní nu fufu, tó ẹ pé ó máa ní ǹkan rí lẹ́yìn wa, tó máa ń pé "à," àbí tó máa mọ́, kí ó máa mọ̀ gbèrò ibi, àbí kó máa mọ̀ gbèrò ibi. Ó má jẹ́ a lọ ṣẹ èèyàn tí ò da, Ọlọ́run ṣàánú wa, kó lọ rán wa lọ́wọ́ lórúkọ Jésù. Àmín.

À, mo ti dúró rí o, torí o nígbà kan tí, ẹ, tí mi ò ní data, ìgbà yẹn, ah, o mọ, Ọlọ́run máa pé ti wa níyà. Mi ò rí nkankan tẹ̀, in nkankan tẹ̀, mo kan wá n bẹ́ẹ̀ ni, mo wá dúpe lowo olorun pé à, àti e tì n, àná gán, àná gá tí ì bá se ẹ̀yàn tí mo pe tó wá, tó wá, tó wa sub fùn mi, ṣé ẹ rò pé èmi náà wà n bi ni? Àdupé mo ti dúró nígbà kan gan tí fóònù mi bàjẹ́ igbati ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi bàjẹ́, o. Mi ò, kosi ǹkan kan, kosi, kosi ǹkan tí mò ń lò, mi ò wá. Mo ti dúró dáadáa kí èsè pé òní ló ti bẹ̀rẹ̀. Ìgbà tí ó bá ṣówó, ṣé èèyàn ò ní dù ǹkan tó máa jẹná? Ò ma mọ wá ẹ̀rọ ayárabíàṣá kan kiri? O, èmi lọ dù ǹkan tí ń jẹ ni o, o. Àbí bóyá, bóyá pé owó tó baà wa lọ́wo mi bí ẹgbẹ̀rún kan, mi sì wá ní ǹkan tí ń jẹ, se ìn ni kọ́kọ́ lọ ra ǹkan tí ń jẹ. Ṣé ẹ̀rọ ayárabíàṣá ni wọ́n ti wá fún mi lóúnjẹ ni o? Ọlọ́run ṣàánú wa, torí ó nígbà mìín gan to yẹ́ pé èèyàn ò ní ní ǹkan tó máa jẹ, kò ní ní ǹkan tó máa mu, kò ní ní ǹkan kan. Ìgbà mí tọ́ yẹ pé èmi náà mo máa ń dojú ẹ, pé mi ò ní ní ǹkan tí ń jẹ àwọn, ń ju ra, ń ju ra ǹkan tí, ń tu ra, ẹ, ẹ̀rọ ayárabíàṣá tí, tí mò ń lò torí, o, èèyàn sá lẹ́pa ara rẹ̀. Torí ta bá ń múra ara wa dùn, tí a bá ṣe ǹkan tó múnú ara wa dùn kẹ̀rẹ̀, kẹ̀rẹ̀, kẹ̀rẹ̀, kẹ̀rẹ̀, kẹ̀rẹ̀, kò ní, àwọn èèyàn ò ní máa para wọn. Torí gbogbo ǹkan tó ń ṣẹlẹ̀, gbogbo, gbogbo kí ẹ̀yàn máa rò ó ní kó máa para ẹ̀ kí ẹ̀jẹ̀ ríru mọ́ ṣe. Ẹ rò pé kì í n ṣe torí pé inu àwọn èèyàn dùn, to ba ye pe wọ́n rí ǹkan tó múnu wọ́n dùn, to ba ye pe wọ́n rí ǹkan tó múnu wọ́n dùn bí, ẹ, bí kọ́ lọ sí ọ̀dọ̀ àwọn tó ń, tí àwọn adẹ́rínì pòṣónú. Àwọn adẹ́rínì pòṣónú yẹn ni wọ́n máa ń ṣe, à, ó dáwọ́, wọ́n máa ń múnu ara wọn dùn, wọ́n máa ń múnu àwọn èèyàn dùn pé à, ó dá ẹ já ṣẹ́ ba ẹ já ṣẹ́ ba ẹ já ṣẹ́ ba o. Àmọ́ to ba ye pe ẹ́ kan se gbọ́nkú, gbọ́nkú, má ń ṣe gbọ́nkú, gbọ́nkú kiri, ẹ múnu ara yín dùn, ẹ wo ǹkan tó máa múnu ara yín dùn. Ẹ rò pé, ì, ì, pé e wó gbogbo ẹyan ló máa ti parun gan ní orílẹ̀-èdè yìí. Ẹ wò, àgàgà orílẹ̀-èdè tiwa to yẹ́ pé gbogbo ǹkan tó ń ṣẹlẹ̀ báyi Ọlọ́run ṣàánú wa. Ọlọ́run máa jà á ko ṣọ́wọ́, máa jà á ṣì ṣe, máa jà á ṣì vote, vote. E máa jà á ṣì dìbò, dìbò, o. Ìbò wá gan ti ń bọ̀ ní ọdún tó ń bọ̀. Ọlọ́run ṣàánú wa, máa dà á ṣì mú àti maa ẹni tó máa wọlé. Torí bó ti ẹ, bó ti ẹ, bó ti ẹ fẹ́ ká, bóyá à ń dìbò, à bá ń dìbò, ẹni tí wọ́n bá fẹ́ kó wọlé náà ló wọlé.

Mo fẹ́ràn kí màá wà lóru. Ìgbà mí mo máa ń fọṣọ lóru, mo máa ń fọ̀bọ́, mo máa ń jí lóru tó jẹ pé màá ṣe bí àwọn èèyàn ṣe máa ń ṣe. Ǹkan tí mi kan ní ṣe ni pé bóyá kí n bọ́ síta kí n lọ sáṣọ àbí bóyá kí n lọ ra ǹkan. Bo mo máa ń wà tí maa jí, tí máa wà tó je pé ojú mi máa wà nílà láti alẹ́ títí di al-- ìgbà mí ó máa di àárọ̀ kejì tó jepé ojú mi máa wà nílà báyìí. Lẹ́yìn ìgbà tí mò ń kọ ìdánwò, ojú mi wà nílà báyìí tí mò ń gbogbo ẹ ṣe ṣámṣám tí mo wà. Àmọ́, Olọ́run ṣàánú wa, Olọ́run ràn wá lọ́wọ́. Ẹ́ẹ̀m, mí ò tẹẹ rí tori, ìgbà mí tí n bá fẹ́ fọṣọ tó ba je pé tí mo bá rí pé aṣọ yìí pọ̀ o, màá fí lẹ̀ doru. Tí n bá ko aṣọ yẹn lóru, màá fọn aṣọ yẹn tan Ìgbà mí ni màá, wà lórí ẹ̀rọ, e-e-ẹ́rọ́ ayára bí àsá lásalẹ́, di àárọ̀ kejì. Ímọ wọ̀, àwọn adẹ́rípòṣónù tó wà ní orí afẹ́fẹ́, ímọ wọ̀ won ni. Ímọ wọ̀ ìgbà mí mo lè máa bá yàn sọ̀rọ̀ tó jẹ pé a jọ sọ̀rọ̀ títítí, títí, títí, títí àárọ̀ máa fi ṣe. Ìgbà mí mi ò ní sọ̀rọ̀ tó jẹ pé máa kàn wá ní. Ẹwo ki Olọ́run ṣàánú wa jàre. Ẹwó bọ́. Nísìyí, ẹ̀mí tí mò ń lọ ibiṣẹ́ gbogbo ara ló ti ro mi tó jẹ pé kí n tó dé láti ibiṣẹ́ ó máa ti rẹ̀mí. Gbogbo ẹnu máa ti wúwo, gbogbo ẹnu máa ti wú. Shey igbà yen ni màá sọ pé mo fẹ́ máa lọ kíni. Ígbà yẹn ni màá sọ pé mo fẹ́ máa lọ ṣe kíni. Ẹwọ́ oo ti re mí jàre. Ọ̀dárọ.

Mi ò sábà kín gé irun mi, àmọ́ ó ní ọjọ́ kan tí mo gé irun mi. Àa aa, irun mi ò gùn fún bí oṣù kan àbò oṣù méjì. Irun mi ò gùn, kò sí irún kankan gan lórí mi fún bí oṣù méjì. Àmọ́ mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn kí máa gé irun mi, torí irun òun gán ọ̀ pọ̀. So mi ò kí ń fi bẹ́ẹ̀ gé irun mi. Àmọ́ nígbà mìí, mo ló lè gé o ma lè nípé, "à tí mo náà bá ṣúmi, máa wá ní pé, wáwa ní pé a 'jẹ́ kí n gé, àbí kí n ṣe ǹkan sí'." Àmọ́ mi ò fẹ́ràn kí n máa gé irun mi àbí kí n máa ṣe ǹkan kan sí irun mi. Mo fẹ́ràn kí n máa di irun, torí tí n bá di irun báyì, ó máa ń mójú mìí yọ, ó máa ń mú ojú mi yọ, ó máa mú gbogbo ara mi yọ. Ìyẹn dá. Àmọ́ tí wọ́n bá pé mo ló ń gé irun, à mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn kí n máa gé irun jàre. Ó máa ń mú mi rí bákan bákan, torí tẹ́mí sì tóbi gan. Mo lórí ń lá. Torí tí mo bá wá lọ gé irun, à gbogbo wọn máa rí, gbogbo ọ̀go mi, gbogbo páarí mi, gbogbo ẹ̀ lọ máa mọ̀ rí. Àmọ́ tí wọ́n bá pé.

Látọ̀kọ̀ kankan ni kí èèyàn bá fẹ́ dáàbò bo ayé rẹ̀ ní orí íńtánẹ́ẹ̀tì, kó má wulẹ̀ gbé síta, kó má wulẹ̀ sọ fún èèyàn kankan, kó má wulẹ̀ sọ fẹ́ni kankan àbí kó gbé síbẹ̀. Torí íńtánẹ́ẹ̀tì ò kí ń gbàgbé ò, ká máa pa'rọ̀ tánra wa kò kí ń gbàgbé rárárárá. Torí ó ní nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ wo tíì simi, láti bí ọdún méjìlá sẹ́yìn kí nínà ṣẹ̀ṣẹ̀ wá ń jáde nísìí pé à nǹkan tó ṣe lẹ́lẹ̀, nǹkan tó ṣe lẹ́lẹ̀. Íńtánẹ́ẹ̀tì ò kí ń gbàgbé. Àńd, bó ṣe máa bú ẹ, bó ṣe máa sọ̀rọ̀ sí ẹ radarada, à kò dáa, à ó máa pay pé ó ti ẹ gbé lọ sórí íńtánẹ́ẹ̀tì rárárárá, dàń pé ó wá gbé lọ, ó wá ń fa pé wọ́n wá ń so you eat the meat finish? No, see the meat there. What's in a meat? Gbogbo wọ́n wá ń, wọ́n wá ń, wọ́n wá ń sọ fúnra wọn àbí wọ́n ń sọ fún àbí wọ́n ń sọ fúnra wọn, wọ́n wá, wọ́n wá fi ń bú ẹ. À má jẹ́ pé ohun t'áyé bá sọ ẹ dàwó, wọ́n á fi bú ẹ bòó dọ̀la. Àwọn ọmọ táa ṣe fún wọn sẹ́yìn sẹ́yìn, jumokẹ́. Má ẹ kí, má póòstì nǹkan tó mọ̀ pé ó lè sọ fún ẹnyan kan, àbí pé o mọ̀ pé tí àwọn èèyàn bá gbọ́, ó máa bèèrè pé "haha ṣẹ bí wọ́n náà ṣe máa ń ro inú lẹ́lẹ̀ yìí?" Má ẹ kí àwọn èèyàn sọ bẹ́ẹ̀ sí ẹ. Ó, ǹkan tó bá fẹ́ ṣe, ǹkan tó bá mọ̀ pé, eh, ayé ìkọ̀kọ̀ rẹ̀ ni àbí nǹkan tó ti ṣe sísẹ́yìn sẹ́yìn, ojẹ́ pé nǹkan kankan ni. Má ẹ kí àwọn èèyàn máa wá bí ẹ pé "à báwo lo ṣe wá ṣe? Báwo lo ṣe wá gbé gbà? Ọ̀nà wo lo wá gbé gbà tó wọ́n wá fi wá di bá yẹn fún ọ?" Má ẹ kí ayé sọ ẹ dà bẹ́ẹ̀. Torí nǹkan t'áyé bá sọ yan dà, wọ́n á fi bú yan ò. Ìwọ náà máa lo ọpọlọ rẹ, wọ́n máa lọ jẹ́ pé wọ́n máa máa lo ẹ́, wọ́n máa mú ẹ lo ẹ́ radarada, wọ́n máa ma lo ẹ́ lọ lo ẹ bò. Má ẹ kó jẹ́ bẹ́ẹ̀. So gbọ́

Mo máa ń lo ìrọ̀rí kan torí pé èmi nìkan kọ́ ná bí, èmi nìkan kọ́ ni mò ń sùn ní yàrá, èmi nìkan kọ́ ni mò ń lo, ehn, ibùsùn. So tí mo bá ti lo ẹyọ kan, àbúrò mi á lo ẹyọ kan, àbúrò àbúrò mi náà á lo ẹyọ kan. Nǹkan táà ń ṣe niyẹ̀n ìgbà míhìn gan. A lè wà báyìí tẹ́ pé, ẹ wòó, k'Ọ́lọ́un ṣàánú wa, ká má ṣì ṣe, ká má ṣì rìn, ká má ṣì sùn torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí lórílẹ̀ èdè yìí gan an ṣé kò súwa. Ó nígbà kan gan tí èèyàn fún àbúrò mi ní aṣọ, aṣọ ìrọrí. Ẹ́pó pé ó fún mi lẹ́yọ kan, òun náà mú ẹyọ kan, gbàyẹn tó fẹ́ lọ sí àgùnbánirọ̀, gbà yẹn tó wà ń lòó ó wá mu lọ. Ẹ wòó, Ọlọ́run ma ma ṣàánú wa, Ọlọ́run ma ma pèsè. Ẹ wòó, mo ti ẹ fẹ́ sọ, mo fẹ́ ṣe e, mo fẹ́ tún ilé wa ṣe díẹ̀. Àbí, torí kéyàn mọ́ kan máa ṣiṣẹ́, wọ́n a mọ́ọ ṣe kínní. Mo fẹ́ tún ilé e wa ṣe, mo fẹ́ ṣe, mo fẹ́ tún bàlùwẹ̀ wa ṣe. Mo fẹ́ ra sìmẹ́ǹtì bíi, ehn, àpò, ìdájì àpò. Tí hin bá rà yẹn, tí n bá ra ìdájì àpò, màá wá ra igi tí màá fi ṣe gbogbo ẹ̀. Mo bá ti ra ìyẹn náà, mo fẹ́ ra luvas. Tí n bá ti ra ìyẹn náà, ó dà pé tí mo bá ra símẹ́ǹtì, ti n bá wá ra nǹkan tí mo wá, tí mo fẹ́ lò. Tí n bá ra símẹ́ntì, tí mo ra igi tí mo fẹ́ fi ṣe tọ́lẹ́ẹ̀tì náà. Ó yẹ kí n tún ra ọ̀dà, kí lẹ rò? Kí n ra ọ̀dà. Tí n bá ra ọ̀dà náà, ìyẹn máa da torí ọ̀dà yẹn ló máa jẹ́ kí gbogbo ẹ ṣe ṣámṣám kó dúró dáadáa. Mo dẹ̀ fẹ́ ṣe yàrá tiwa náà. Ẹ wòo, gbogbo ǹkan tí mo fẹ́ ṣe yìí kò lọ fáà ṣá. Ọlọ́run pèsè, Ọlọ́run pèsè fún wa.

Kò fi bẹ́ẹ̀ pẹ́, bí ọdún tó kọjá ni mo lọ sí ìṣègùn ọdẹ. Kí dẹ̀ ṣe pé mo pẹ́ lọ títí àbí mo ṣe nǹkan tó, tó lọ fà á lọ títí? Mo kọ̀ wá ni. Ni ó, ni ó ti a fi bẹ́ẹ̀ ṣe, ǹkan kan tó máa dà mí láàmú àbí kó máa fún mi iṣẹ́, àbí kó máa, tó máa pín mí lẹ́mi. Adúpẹ́ fọ́ lọ́run, ẹ gbọ́ lọ́run tóbi. Allahu Akbar. Adupẹ́ ogó ní fún Jésù ló kí ọrùn. Ogó, ní fún Jésù ló kí ọrùn, ogó, ní fún Jésù ló kí ọrùn. Ibí táa gbà kọjá, làwọn kàn gbà sọdá. Oúnjẹ táa tú mọ́ làwọn dán, làwọn kò jẹ tẹ́mi wọ́n bọ́. Ohun gbogbo tó jẹ́ bàbàrà fún wọn, ló fi ṣàrà fún awa. Torí pé a rí àánú gbà ní, kì í ṣe pé a mọ̀ ṣe, kì í ṣe pé a mọ nǹkan ṣe àbí a mọ àdúrà gbà. Kọ́ lọ́run ṣàánù wa, kọ́ lọ́run kó wa yọ nínú gbogbo ibi tó wà níwájú àbí ẹ̀yìn wa. Ẹ wò mú tí ẹ fẹ́ yàgbẹ́ gan. Kí ni o ti pé látàárọ̀? Ó gún mo ṣẹ̀ṣẹ̀ ṣe. Látàárọ̀ Ọlọ́run máa ṣàánù mi. Mo ti e fẹ́ bẹ bọ̀oda yìí gán kọ́ wa mi tó tẹ́wọ́ sí mi. Torí ọ́ kàn ro mi lẹ́jọ́ ni wọn fẹ́ bá fóònù mi jẹ́ látọ̀jọ́ yìí. Àbí kò ní, kò ní lọ́ faà, kò ní baàdì tí n bá, tí n bá sọ fún wọn pé bọ̀da ẹ̀yin náà ẹ tẹ́ wọ́. Kí ló dé, àbí kí le ro n tiyín?

Mo máa lọ sí, mo máa fẹ́ràn láti lọ sí etí òkun, àmọ́ mi ò tíì dé bẹ́ẹ̀ rí. But mo máa ń rí nínú àwòrán, mo máa ń rí nínú tẹlifíṣàn, mo má gbọ́ nípa rẹ̀, àmọ́ ó máa wù mí gan láti lọ, láti lọ bẹ́ẹ̀, láti lọ rí bó ṣe rí, láti lọ fun ojú mi lóúnjẹ. Torí mo nífẹ̀ẹ́ síbẹ̀ gan, mo sa fẹ́ dé bẹ́ẹ̀ lẹ́ ẹ̀kan. Mo nífẹ̀ẹ́ síbẹ̀, mo fẹ́ dé bẹ̀ gangan, kí n fojú mi lóúnjẹ, kí n wò bó ṣe rí, kí n wò bíbẹ̀ ṣe rí. Kíó má jẹ pé, ọkan mi lọ síbẹ̀, mó tie fẹ́ lọ síbẹ̀, bó yá pẹ̀lu òlolufẹ́ mẹ̀ẹ́. A nírú ẹ nií ibíti mò ń gbé, àfi tí ń bá rìnrìnàjò lọ sí Èkó, ẹni tí mo dẹ̀ ń fẹ́, Èkó ló ń gbé. Só bóyá ọjọ́ tím bá lọ kí, timbá lọ si odọ̀ rẹ, timbá lọ kí bóyá èmi àti ẹ́ máa wa lọ sí etí òkun náà. Àmọ́ ní báyìí kò tíì si owo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Òrun gan ku mí ṣe lórí ń fọ̀ mí gan. Ọlọ́run ko ṣàánú wa ká má ṣiṣe, ká má ṣi sọ, ká má ṣi gbò, kó jẹ́ kí gbogbo èrò wa, gbogbo ayọ̀ mọ wa kó wá sí ìmúṣe. Ki Ọlọ́run máa ni pé òkú ló ń sọ̀rọ̀.

Tí bá fẹ́ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí, lákókò màá kọ́kọ́ jáde, màá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ọdún tó kọjá. Tí bá ti wá dúpẹ́ tán. Ìgbà mí mo lè rẹ́bù fún ra mi. Ǹkan tí bá mọ̀ pé mo nílò, mo máa ra fún ra mi. Ìgbà mí mo máa ra erùn fún ra mi, mo máa ra aṣọ. Ǹkan tí sáábà mọ̀ pé mo nílò, màá ra nǹkan tuntun fún ra mi. Ǹkan tuntun yẹn, ni wà fi ṣe ọjọ́ ìbí. Ìgbà mí, ò lè máa jẹ́ ǹkan tó tóbi lọ títí, àmọ́ mo sá à ra nǹkan fún ra mi, tí màá fi mọ̀ pé ìgbà ọjọ́ ìbí mi ni mo ra eléyìí fún ra mi. Mo máa ra nǹkan fún ra mi, mo dẹ̀ máa gbé ra mi jẹun. Ó lè kí jẹ́ pé ilé ni màá ti dá iná tí màá fi jẹ oúnjẹ náà, àmọ́ mo máa gbé ra mi jáde tí màá fi jẹun. Tí nú mi máa dùn, tó jẹ́ wípé èmí gan máa mọ̀ pé.

Àṣálẹ́ ì mí, mo lè, tó bá jẹ́ pé ilé ìwé ni mo wà ní àṣálẹ́, ìgbà yẹn máa sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní dá lọ, àbí ìgbà yẹn, mo lè maa sẹ̀sẹ̀ wá máa ronú ǹkan tí mo fẹ́ jẹ ni. Ìgbà mi mo tún máa ń rìn gan, bóyá mo ti wá látaàárọ̀ mi ò ṣe nǹkan kan. Ma wá ní pé, "à, jẹ́ n kan rìn, like kí n rí ìta, kí n rí bí gbogbo ìta ṣe rí." Ǹkan tí mo máa ń ṣe nìyẹn. Àmọ́ ìgbà mí, mo kàn le wà gan kí n má jáde, kí n má lọ síbi kankan, màá kàn wà nínú ilé. Àmọ́ tó bá jẹ́ pé ilé ni mo wà, tó bá jẹ́ pé mi, ẹ́, ilé mo wà, mo máa lọ ibi iṣẹ́. Tí n bá dẹ̀ tí lọ ibi iṣẹ́, tí n bá ti lọ ibi iṣẹ́, àṣálẹ́ yẹn ni màá dé. Kí n tó bọ́ra, kí n tó dáná, kí n tó pèsè ǹkan tí mà á jẹ. Ilẹ̀ ti ṣú dáadáa, ilẹ̀ máa ti ṣú lọ́-lọ́ jìnà. Ma n ní, "ọ̀, jé nǹkan lọ sùn." To bá jẹ pé ibi iṣẹ́ ni mo wà, tó bá jẹ pé mi wá lọ síbi kankan l’àṣálẹ́, màá kàn jẹun, mi ní lọ síbi kankan, màá kàn jẹun, màá dẹ̀ sùn.

Rárá mi ò ní àwòrán lára, à, ọmọ díkìnní mi, mi ò lè ní àwòrán lára. Ní pé kò da, kò da fún ara rí, kò da fún ẹ̀sìn mi, kò da fún ohun gbogbo gan. Ṣó ni ìláwòrán kan lára, kò da fún ẹ̀jẹ̀ gan. Mo gbọ́ pé tí ẹ́ bá ti ní àwòrán lọ́ra kò ní le fún ìyànlẹ̀ jẹ. Kí irú ẹni yẹn tó bá lọ ní ìjàmbá ọkọ̀ báyìí kò ní le fún ìyànlẹ̀ jẹ, kò ní le gba ẹ̀jẹ̀ tó bá tán fún un. Tẹ́tẹ́ bá tán ní ara rẹ̀, ṣé ọkọ̀ máa lọ máa wá yànàpà já òkèèrè lọ? Iye ọ̀sì dá. Àmá ọ, ẹ wo, a sá dùpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo ti ẹ gbọ́ pé ní pástọ̀ kan, pástọ̀ kíni, pástọ̀ àwọn pástọ̀ òṣìṣẹ́ dí ṣe fìdí tó lọ yàwòrán sí ara rẹ̀ ní kò pẹ́, kò pẹ́ bí oṣù tó kọjá lọ. Ló lọ yàwòrán sí ara rẹ̀ ló wá rí àwọn ọlọ́run náà rí àwòrán. Ọlọ́run ṣààyè wà. Má ìjọ̀ lọ fẹsẹ̀ kọ́ tàbí ká fẹnu kọ́ àbí má fará kọ́

Àwọn oníbàárà, má bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kí wọ́n má lè padà wá ra nǹkan, kí wọ́n má lè wá ra nǹkan, àbí? Kí wọ́n má lè mọ̀ pé, "à, ẹni tí ó fẹ́ ta nǹkan fún wa bí? Ẹni tí ó ni ọjà yìí, ara rẹ̀ balẹ̀." Wọ́n lè, wọ́n lè fú lòwo awọn. Àmọ́, ọ̀la wọn oníbàárà mi to je pé, "Wọ́n ò mọ̀ oro sọ, oro ẹ́nu wọn o dá. A máa ma tẹ̀lé wọn ké kẹ̀lẹ̀kẹ̀lẹ̀ ni. Diediẹ́ la máa ma tẹ̀lé wọn, àní jẹ́ kí wọ́n wá da òkúta sí ọjà wa. Ọlọ́run máa ṣàánú wa." Torí awọn elomii báyìí, mo ti sọ tẹ́lẹ̀ pé àwọn ẹeyan mii- won ki n kò kí n fojúlẹ̀ fún, torí tí ẹ bá fojúlẹ̀ fún àwọn ẹlòmíràn, nkan tí wọ́n fẹ́ gbà lára yi ni, tí wọ́n bá gbà lára yin bayii, ojú wọn o ni dá. Ko Ọlọ́run ṣàánú wa, má jẹ́ a kó sọ wọ́, má jẹ́ a kó sọ wọ ẹni to je wipe o fe gbà wá ni. Máa ma tẹ̀lé e diẹ̀diẹ́, pẹ̀lu opolo, ká lè mọ̀ bóyá ó fẹ́ ra nǹkan ní tòótọ́ ni àbí ó wá láti wá dàbí rú.

Bẹ́ẹ̀nì mo mà n wọ ààgo ọwọ O nì àgò kàn tí mo máa ń wọ̀ sọ́wọ́ gan máa ń pè ní twenty four carat gold. Kì í ṣe pé ago tóotọ́ ni o, àmọ́ èmí ṣa ni mo máa ń pè ní twenty four carat gold kí lé máa mú inú ara mi dùn. Kí ó má je pé́, "À, ẹ̀yàn máa wa fi ìrònú pa àra rẹ̀ lọ́jọ́ kan." Mo nífẹ̀ẹ́ sí agọ́ ọwọ́ nìtorí tí mó bá wọ̀ ọ́ báyi, ó máa mú imúra mi pé, o mà mi imùra mì pe ó máa mú mì dabì ẹniti tó mọ̀ nǹkan tó ń ṣe. Ìgbá mi gan, nitori awon nǹkan tí mo nṣe, máa kọ̀ wá ni. Àmọ́ tí mó bá wọ ago ọwọ́, ó máa jẹ́ kí n dàbí ẹni tó mọ̀ nǹkan tó ń ṣe tó jẹ́ pé ó mọ̀ nǹkan tó fẹ́, tó ń lọ. Tí ẹnìyan bá dẹ̀ wọ ago ọwọ́ ní orílẹ̀-èdè wa, wọ́n máa ni, "À, ọmọ tán, ó jáde tán ni, ó jáde tán fúnra rẹ̀." Ìgbá mi, àwọn ènìyàn tun mà máa mọ̀ wọ̀ bóyá, à, bóyá ago tóotọ́ ni àbí ago tí ò tóotọ́. Ẹ̀wo, àwọ̀n yẹn, àwọn yẹn lọ́ mọ̀. Mm. Àmọ́ èmi fẹ́ràn kí n máa wọ ago ọwọ́ kó lè mú imùra mi pé, tó, tí bá ti múra tán báyìí, láti mú imúra mi pé màá wọ ẹ̀gbà ọrùn, màá wa wọ̀ ọwọ́. Torí mo fẹ́ràn àwọn ǹkan ẹ̀ṣọ́ ara yen. Igbá ọrùn àti ago ọwọ́, mo fẹ́ràn rẹ̀ mèjèèjí dáadáa. Mo fẹ́ràn rẹ̀ gidi gan.

Bẹ́ẹ̀ni, mo máa kọ ìròyìn níbi iṣẹ́ ọkùn, tí a bá kọ́, gbà láti mọ bó ti ń lọ, àwọn tá a dà ẹ́ ń búwọ́ ṣe, pé àjọ bá ti sọ pé à owó èyí yìí bá ẹ níìsín, bóyá ká máa lọ ṣeré lé e tàbí irú owó èyí bá ẹ níìsín, ká lè mọ ǹkan tó yẹ ká ṣe nígbà tó yẹ ká ṣe àti ìgbà tí ò yẹ ká ṣe. Hhm, ìyẹn dà. Àmọ́ kí a máa mọ̀ ṣe kíni kò dára púpọ̀púpọ̀. K'ọlọhun dẹ̀ ṣàánú wa pé ká má sì ṣe, ìgbà míì gan à máa gbọ́ ìròyìn. A tún nù. Òun, ìròyìn ni ní orílẹ̀ èdè tiwa, àwọn ìròyìn ìmítjẹ wà tó yẹ pé kì í ṣe tótọ́ tàbí ìmí wà tó yẹ pé tótọ́ tún ni o, àmọ́ kò dáńgájíá. Ní ìsìsì àwọn èèyàn mìí kò le jíra kí won máa kí won máa sọ ìròyìn fúnra wọn. Kíni láti ṣe, kíni láti ní ṣe ìròyìn tótọ́ ò. Wọ́n kàn fẹ́ ni wọ́n kàn kàn fẹ́ kí ayé mọ̀ wọ́n pé à ẹni nìkan pé ó máa ń ṣe nǹkan báyìí, ó máa ń ṣe nǹkan báyìí. Ọlọ́run máa ṣàánú wa. Ká máa rìn ṣọwọ́, ká máa kó ṣọwọ́, ká máa ká máa gbọ́ ìròyìn kó ìròyìn. Etí wa á máa gbọ́ ire lọ́jọ́ ayé wa títí láéláé. Àṣẹ.

Bẹ́ẹ̀ni mo ti ṣìnà rí. À, mo ti ṣìnà dáadáa. Èmi tọ́ je pé tí máa ti gba ọ̀nà kan báyìí, ọ̀nà tuntun abi keeyan ba fi han mi ni ona tuntun abi ile re nibi adugbo tuntun, ah, oloun saanu, igba mii gan, mo mo n gbagbe lẹ́gbé pe máa ṣìnà, máa gba ọ̀nà mìí. Wọ́n máa mọ̀ ni, wọ́n máa mọ̀ wá mi ni. Ẹ̀lọmii o tun wa máa sọ pé "à, ṣé'bò ti wábí rìí? Kí ló de to tún fa pé òun ṣìnà?" Hmm, ení mọ̀. Mi ò tie mọ̀ gan self, igbá mi gan. Mi ò ní mọ̀nà. Màá ní pé "ọ̀, màá rọrà pe wọ́n ni pé ẹ jọ wá mú mi níbi tí mo wà." Torí íbi tí mo wà, èmi o rànti ibẹ o. Awọ̀n ló máa wa mú mi, àbí? Màá wá, àbí kí n wáa béèrè ọ̀nà lọ́wọ́ ará àdúgbò pé "à, ibo gan-an ni bíbài? Ti bá fẹ́ lọ síbí bài ibo, báwo màá ṣe dé'bẹ̀?" nkan tí mo máa ń ṣe niyen. Àmọ́ ìgbà mìí, ọ̀, màá ṣìnà ni mà wá pẹ eni tí mo lọ kí pé "à, jọ wá mú mi níbi tí mo wà. Ẹ wò ó, in mọ'bi tí mo wà mọ́ o, mo ti kó sí ibi kan." k'Ọlọ́run ṣàànu wa.

Ah! Èmi ò kí ń wọ glass o. À mo, mo máa wọ ìgò ju, bóyá ìgò dúdú ni tí òòrùn bá mu, but àwọn ìgò funfun yen mi ò kí ń wọ̀, nítorí mi ò kí ń wọ àwọn ìgò funfun yen. Mo máa ń wọ àwọn ìgò dúdú, àwọn ìgò tó yẹ pé máa bojú mi kúrò nínú òòrùn, màá wọ̀ dáadáa. Àwọn ìgò tó yẹ pé akọ la fi ń ṣe, mi ò nífẹ̀ẹ́ síi. Àwọn ìgò mi gan mìíràn a máa wà lórí inú mi tí wọ́n ma ma dúró, tí wọ́n ma ma yún mi, kí n máa wọ ìgò kiri. Àmọ tó ba je pé inú òòrùn la wà, kí n fi lé máa ríran dáadáa àbí kí n fi bo ojú mi, kí ó má di pé òòrùn tún máa bọ́ ojú olúwa è jẹ́. Ojú olúwa e ti eyan rọra re, kí òòrùn tún máa lọ bàjẹ́. Ẹ̀hẹ̀n, ìyẹn ni mo máa ń ṣe. Àmo, mọ́ maa ń lo ìgò fún òòrùn nìkan. Mi ò kí ń lo àwọn èyí tó máa ń fi ń ka ìwé àbí àwọn èyí tó máa ń fi ń ṣe kìnì, mi ò kí ń lọ̀ awọ̀n yen. But fún tòòrùn tó ba jẹ pé dúdú ni àbí brown, mo máa ń lo àwọn yen, kó lè bo ojú mi dáadáa. Kí ìbàlé ríran, kí maa lo ṣubú ninu òòrùn. Ó yẹ.

Ẹ̀rọ mi fún ọjọ́ iwájú, àkọ́kọ́ mo fẹ́ ní iṣẹ́ níbi tí ibi tó dáa dáadáa, tó jẹ́ pé owó tí mo mà gbà ó máa pọ̀ dáadáa àti pẹ̀lú ẹni tí mo nfẹ́ ń sìn kò gbé ní ìlú tí mò ń gbé. Ó ní, mo ní, ẹↄm, ààyè púpọ̀ láti kúrò níbi tí mò ń, ìlú tí mo wà báyìí nísìnyí, tó bá jẹ pé a padà fẹ́ra wa o. Mo ní ààyè púpọ̀ láti kúrò níbi tí mò ń gbé báyìí láti lọ sí ìlú mi. Àmọ́, mo ṣàfẹ́wàá iṣẹ́ tó ẹ́ pé owó rẹ̀ ga, owó rẹ̀ dáa. Bọ́ko mi ṣe ń tọ́jú mi, èmi náà ó sì máa tọ́jú rẹ̀. Bo ṣe ń tọ́jú emi àtàwọn ọmọ, èmi náà ó sì máa tọ́jú rẹ̀. Kò mọ̀ je pé ó máa jẹ́ bí ẹ̀gbẹ́ kan. Kò mọ̀ dí pé ó máa wà ni ẹ̀gbẹ́ kan, àbí? Ọ ma máa ní, "À, èèyàn kan nìkan ni kí n fẹ́ràn kí ń ṣe." Ní mọ. Mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ kan kí n, mo tí mọ iṣẹ́ tí mo fẹ́ bẹ̀rẹ̀ torí ìlú tí mo lọ yẹn míì mẹ́ni kan ká. But, àmọ́ tí mo bá ń ṣiṣẹ́ pẹ̀lú èèyàn, ti nbá ń ṣiṣẹ́ lábẹ́ èèyàn tó ń sanwó fún mi, ìyẹn máa dáa torí pé, but tọ́ ẹ́ pé àdúgbò tuntun ni. A mọ bá ṣe, ṣe, but tọ́ ẹ́ pé mò ń ṣe. Awon eleyi tin wa ma wa awon onibon nla. Mi o mọ́ o, kọ́lọun sáa sanu wa koloun ko mi mo se.

Bí mo ṣe máa ń tọ́jú ara mi. Láàkókò mo, mo máa wẹ̀, mo máa wẹ̀, mo mo fẹ́, mo ní, mo, mo fẹ́ máa wẹ̀ ní àárọ̀ àtàlé àmọ́, ìgbà mì tí n bá dé láti ibi iṣẹ́ ṣẹ ló máa rẹ̀ mí. Ó wípé kí n tó dáná, kí n tó fọ́ bọ́, ó máa ti rẹ́ mi, gbogbo ara ló máa ma ro mí. Àmọ́ tó bá yẹ pé mi ò tó bá yẹ pé ara mi mí, mo fẹ́ràn kí n wẹ̀ lálẹ́. Ìgbọn láàárọ̀ mo máa wẹ̀, mo máa para, mo ní, ìpara fojú, mo dẹ̀ní ìpara fún ara mi. Ìgbà tí wàá pa àwọn yìn tán, màá lo lọ́fíndà, màá lo roll on, kí n bá lè máa ma gbá fún gbogbo ọjọ́ yẹn. Mo bá ti lo lọ́fíndà àti rollo, màá ṣàtọ́jú ara mi, màá lo, màá fò òróró sẹ́nu, màá fò òróró sẹ́tẹ́ mi kí n sá le, kí n sá máa wò bí màá tún wá wọ aṣọ tó da. Kọlọ́un ṣà nù.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń ṣe eto n kan. Àmọ́ kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣe eto nkan o. Ìgbà mí, mo lè gbàgbé àti ṣe ètò nǹkan. Ìgbà mí dèré, gbogbo, irú pẹ̀lú rí. Tí bá gbàgbé àti ṣe ètò nǹkan, àmọ́ ibi tí n bá gbé nǹkan mi sí, mo máa rántí. Bóyá, bóyá mo fi nǹkan mi sábẹ́ ibí bàyi àbí mo gbé sí inú ibí bàyi. Mo máa mọ̀ pé ibẹ ni mo gbé e sí, tí bá dé tí mo bá rí n bẹ. Ẹ̀hẹn. Àmọ́ kí n wá, máa gbé gbogbo nǹkan, bóyá kí n wá mọ kà àbí kí n máa ṣe báyìí ṣe báyìí ṣe báyìí, mi ò kí ń ṣe ò. Àmọ́ tí n bá gbé nǹkan sí ibi kan, bó jẹ́ bí lẹ́yìn ọ̀sẹ̀ méjì àbí lẹ́yìn oṣù kan àbí lẹ́yìn ọjọ́ díẹ̀, màá rántí pé à, ibi tí mo gbé sí leleyi àbí ibi tó yẹ kó wà leleyi. Àmọ́, ẹ wo kọlọhun saànu wa jare. Ìrònú pọ lorí mí tiẹ́ mọ̀, mo kàn n sùn láti aarọ ni. Ǹkan tó jẹ kí n má tíì ṣe, ǹnkan tó jẹ kí n má tíì ṣe gbogbo eleyi tàn nu un, kí n má tíì sọ̀rọ̀ láti ẹẹkan.

À, àsìkò ìparí ọ̀sẹ̀ inú mi máa ń dùn nítorí pé màá lọ sinmi. Màá lọ sinmi wípé màá wà báyìí, màá sinmi. Àmọ́ ìparí ọ̀sẹ̀ mi ṣé ká a mọ̀nà? Ìgbà míìn ọ̀sẹ̀ míìn wà tó jẹ́ pé, e, ìparí ọ̀sẹ̀ gan máa ṣi ìṣìṣẹ́ wípé ìparí ọ̀sẹ̀ gan máa lágbára ju àárín ọ̀sẹ̀ lọ. Ọlọ́hun lóún ṣàánú wa jàre. Àmọ́, à, àwọn ìparí ọ̀sẹ̀ míìn inú mi máa ń dùn nítorí pé màá sinmi, má tiẹ̀ mi. Màá sinmi díẹ̀ tí màá fi gbáradì fún, e, ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ wò ó kọ́lọ́hun ṣàánú wa jàre. Ká máa, kọ́lọ́hun má ṣe wá lóníṣẹ́. Torí, ọ̀, ó lọ far oo Kọ́lọ́hun ṣàánú wa oo. Kọ́ lọ́ ń ṣàánú, kọ́ lọ́ ń ṣàánú. Torí ní ìparí ọ̀sẹ̀ míìn tó jẹ́ pé gbogbo, gbogbo ìparí ọ̀sẹ̀ ni màá fi dúró tó jẹ́ wípé orí dúró ni màá wà títí tí màá fi ṣetán.

Ó nígbà tí mo fẹ́ lọ sí ibi tọ́ti nǹkan, sẹ́ pé Davido ni ṣe concert ní. Ìjọn, àwọ̀ ibi iṣẹ́ mo wà. Ibi tanti ìṣòrin mi ti mo fẹ́ lọ ṣe di sànyé kan. Òun, mo tún sí ǹkan, ẹ̀wò, ó ti pẹ́ tí mo ti lọ sí ibi ọní, sẹ́ pé lọ́wọ́ nǹkan ráyà rà mí, àmọ́ mo mọ́ láyà rà mí ní ilé-ìwé. Ó máa fi sinmi, táwáríì tí n ó sun bá, mo lọ fi bí ì, wákàtí márùn-ún fi sun. Sẹ́ pé mà á sún, mà á sún ọ, a máa ní pé, "àá, òǹwé kíní ló fa irú ohun yìí?" Mọ ní mọ̀ pé, àá ẹ̀wò, ó ti rẹ̀ ẹni, gbogbo bó ṣe rẹ̀ láti ọjọii ló fi ń sinmi, ó ń sinmi, ó ń sinmi gbogbo ẹ̀pọ̀ ni. Ẹ̀wò kó lọ́ ń wa ṣàánú wa, jàre, ká rí ṣe, ká rí jẹ, ká rí mu, kí a má tọrọ lọ́wọ́ èèyàn. Ọ̀rẹ́ mi ń dùn mí, tí bájẹ́ pé mo ti lówó, mo ti, mo ti le ra nǹkan tí mo fẹ́ láì wojú ẹnikẹ́ni, ẹh ẹh, o lè lọ sí ibi oní nígbà kúùgbà, àmọ́ èèyàn máa lọ sí ibi ọní, owó náà ló yí tún máa lọ náà. Ẹ̀wò kó lọ́ ń ṣàánú wa, ká kọ́kọ́ dúró ná.

Ah! Bẹ́ẹ̀ni, mo ti lu etí. Láti ìgbà tí wọ́n ti bí mi lọ́ ti lu etí. Àmọ́, láti ìgbà tí wọ́n ti bí mi yẹn, mi ò ní àyà láti lu etí mìíràn àbí kí ń lu imú àbí kí ń lu ibi kibi. Etí mi, etí mi tó n lu nígbà yẹn náà, nǹkan náà ni ó yi wá nílu. Àmọ́ o láwọ̀n eyan mí i to jẹ́ pé wọ́n ti lu etí imi, wọ́n ti lu etí bi merin marun ùn sí i, wọ́n ti lu ojú, wọ́n ti lu ahọ́n, wọ́n ti lu imú gan-an, àwọn mi gan-an, wọ́n lu ìdodo, wọ́n lu orí ọmú. Éwo, kò sí ǹkan táwọn èèyàn kì ń lu gan. Àmọ́ èmi, ìyá mi, wọ́n máa lé mi kúrò ní ilé nígbà tí ìtínì ilé tí mo fẹ́ máa gbé nísìyí. Mìtínì ilé tí mo fẹ́ máa gbé nísìyí, mo yá rọra wà lórí ọwọ́ mi, mí lú etí kankan, mí ì lú imu, mi lú nkankan. K'Ọlọ́run ṣáanú wa. K'olorun ma je ki ibi deba wa abi nkan. Àmọ́ o, mi, mi ò le sọ pé ó wù mí láti má lu etí àbí pé ò wù mí láti má lu etí. Àmọ́, àti lu etí. Mọ́n bẹ̀ru àwọn òbí mi o. Kí ó má di pé ǹkan, ǹkan tẹ̀yan máa ṣe. Wọ́n máa wa máa sọ pé "àh! Àh! Mo, mo jẹ́rìí rẹ̀ ju gbogbo ràdaràda tó ń ṣe yìí." Àbí "mo jẹ́rìí rẹ̀ ju dídìnrín tó ń ṣe yìí jẹrìí." Èmi ò sì fẹ́ kọ́ wá ní pé "àh! Ojú gbà mí ti fun ọ̀. Kọ́ wá máa sọ fún mi nírú ǹkan yẹn." Èmi ò fẹ́ràn rẹ̀ rárá rárá. Ni mo se rọra wà lórí ọwọ́ mi.

Rárá mi ò tíì gun orí o. Èmi máa ń, èmi máa ń bẹ̀rù omi dáadáa. Hé! Kí n wá lọ gun ọkọ̀ ojú omi, kó kọ́kọ́ ojú omi wá lọ gbé mi lọ. Ọlọ́run máa jẹ. Èmi máa ń bẹ̀rù ọkọ̀ ojú omi, mo máa ń bẹ̀rù omi gan máa mọ̀ wípé, ah! Tí omi yìí bá, tí ki ni yi bá lọ dà sínú omi báyìí, bó là ṣe wẹ̀? Bó là ṣe jáde? Èmi máa ń bẹ̀rù rẹ̀ torí ìbẹ̀rù rẹ̀, torí ìbẹ̀rù rẹ̀ mi ò ṣe jẹ́ kí n máa wọ̀. Ó sì wù mí kí n wọ̀ lọ́jọ́ kan. A mọ̀, à! Mo ń bẹ̀rù rẹ̀ ja rè ko ma di pè ojo tí màá wọ̀ báyìí ni, ó máa mọ gbọ́ àwọn ìròyìn tí ó dàbí àwọn ìròyìn tó máa ń wá fún ọkọ̀ àyà. Èmi ò nífẹ̀ẹ́ àwọn èèyàn. Ọlọ́run á ṣàánú wa. Bo yà a ti ń bá ti lowó tó jẹ pé màá wọ ọkọ̀ ojú omi tó jẹ pé ó tóbi, ó, ó tóbi ju ìyẹn tó máa dà sínú omi lọ. Ìyẹn náà, sè bá ti ẹ gbọ́ tàn àwọn Titanic, gbogbo nǹkan ni wọ́n ṣe. Ọlọ́run ṣe àánú wa, Ọlọ́run ló ń ṣọ́yan. Àmọ́ bó ló ń ṣe so wa, ká wa na ó máa ṣọ́ra wa.

Bí bá fẹ́ ṣe igbọnsẹ̀, màá lọ síbi, ibi tó mọ tí ń yàgbẹ́, n ó sì lọ yàgbẹ́. tÍgbẹ́ gba ń gbọ̀n mi, n lọ yàgbẹ́. Tí tó gba ń gbọ̀n mi, n lọ tọ̀. Èmi ò sì kí ń tọ̀ níta, mi kí ń tọ̀ ní gbangba. N lọ tọ̀ níbi tó ẹ pé inú yàrá ìgbọ̀nsẹ̀ ni n ti lọ tọ̀. N lọ, n lọ, n lọ, n bọ̀. Kì í ṣe pé ìwà máa dá run kalẹ̀ bí i kí è máa dá ìdọ̀tí kalẹ̀ sí gbogbo ibi tí n bá lọ. Nìyẹn ló fi dá lọ́hun lọ ṣe ní public toilet. Àwọn yàrá ìgbọ̀nsẹ̀ tó máa ń wà ní ata ta máa ń sanwó fún ìyẹn, àwọn ẹ̀yẹn náà wà. Ó kàn jẹ́ pé àwọn kyẹn máa ń fa infection. Wọ́n máa ń fa àrùn. Kí olọ́run ń ṣánù wa. Iwọ, ojú mi gan póòjù. Kí olọ́run ń ṣánù wa?

Gbogbo ọjọ́ tí mo ní fún ìsinmi lọ́dọọdún lẹ́yìn ìparí ọ̀sẹ̀ tó jẹ́ ọjọ́ méjì méjì. Ọjọ́ méjì, ọjọ́ méjì pẹ̀lú nínú ọdún, ọjọ́ méjì fún ọdún ó jẹ́ ọgọ́rùn-ún ó lé àwọn ó lé méjìlá. Lẹ́yìn yẹn, kín de se gbogbo ìparí ọ̀sẹ̀ ni mo ní sinmi. Ọlọ́run fún wa ní sinmi ni. Lẹ́yìn ìyí, ìsinmi ìjìnde Jésù, àní yen, ìsinmi àwọn musulumi fún, fún sálà, àwọn yẹn náà ni. Ìsinmi fún ìbí Jésù iyen naa wà. Tí bí Jésù yẹn gan ló gùn jù torí a máa lọ fún ìbí Jésù. Lẹ́yìn ìbí Jésù a tún máa padà wá fún ọdún tuntun. Ọ̀sẹ̀ tó bá tẹ̀lé, a máa wá fún ọdún tuntun. A máa lọ fún ì-ìjìnde Jésù yẹn fún ọjọ́ mẹ́ta. Fún sálà ọjọ́ méjì, fún sálà kejì ọjọ́ méjì. Ó jẹ́ ọjọ́ méje. Fún ìbí Jésù àti ọdún tuntun, ó máa fún wa lọ́sẹ̀ méjì, méje pẹ̀lú ọ̀sẹ̀ méjì. Ó jẹ́ ogún, ogún ọjọ́ àti ọjọ́ kan. Ojú ọ̀kanlélógún, ọ̀kanlélógún.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn email tí ó wúlò. Kí ni màá ṣe? Ìgbà mí máa tú wò, ìgbà mí èyí tó bá wúlò, màá wọ, màá kọ́, màá kọ́, màá wò ni. Èyí tó bá sì wúlò yín sì ká, n í wo bóyá mo nílò láti dáhùn sí àbí mo nílò láti ṣe nǹkan. Wo, ó máa ń ṣàánú wa jàre. Téèyàn ó bá ti lówó báyìí, téèyàn ó bá ti lówó báyìí, ẹ wò, bó ṣe má, bó ṣe máa máa wú wa sí. Wùwà àwọn olówó yẹn, email tó máa ń gbá, ó máa wúlò sì wọ́n. Ọwọ́ tá lòó, ta ló mọ̀ wá? Ta ló mọ̀ wá? Bí ka mọ wá ṣẹ́, tí a bá wá ṣẹ́ ká ṣe èléyì, ká ṣe èléyì. Lẹ́yìn yẹn, ta ló mọ̀ wá? Ta ni? Ta ni?

Mo fẹ́ran ohun mímu tí ó ní gáàsì. Torí àwọn ohun mímu tí ó ní gáàsì yẹn wón kò kí ń ta mí láya. Ṣùgbọ́n àwọn tó ní gáàsì wọ́n máa ta mí láya, torí pé ó máa ń dùn mí, aya máa máa ta mí, aya máa mọ dùn mí, aya máa máa ta mí. Àmọ́ èyí tí kò bá ní gáàsì bí àwọn mílìkì, bí àwọn nutri milk, àwọn yẹn kò ní ta mí láya. Wọ́n, máa kàn mu ni. Mo máa ń fẹ́ran àwọn ẹ, mo sì máa ń fẹ́ran àwọn wáìnì tí ó, bí àwọn wáìnì eléso. Àwọn wáìnì tí o je pé èso lọ́ fi ṣe, kì í sì àwọn ọlọ́tí o. À, èmi ò kí ń mọ tí o. Torí mo rántí ìgbà kan tí mo mọ̀ tí, ah mo kan ń rojọ́ kiri. Ẹ̀jọ̀ tí wọ́n bí mi, èyí tí wọ́n fi lọ́ mi. Ó ní mo kàn ń ro kiri, mo kàn ń ṣọ́, ṣọ́, ṣọ́, ṣọ́, ṣọ́, ṣọ́, ṣọ́. Ǹkan tí wọ́n bí mi, ǹkan tí wọ́n tiẹ̀ fi sé mi lọ́wọ́. Àmọ́ àwọn èyí tó máa ń ní mílìkì yẹn, mo fẹ́ran wọn dáadáa. Mo fẹ́ran wọn gidi. Amo mo máa ń mu omi, ha pẹ̀lú omi. Omi, mo fẹ́ran omi mi. Mo fẹ́ran omi dáadáa torí ọ, mo máa ń mu omi àfi bí ẹṣin.

Gbogbo bo ṣé má ń tutù yẹn ni mo fẹ́ràn jù, torí ó tutù kò sì ní gáàsì, kò má ń dùn yàn, kò kí n tá yàn. Mo fẹ́ràn rẹ̀ bí ó sì ní gáàsì, àmọ́? Fẹ́ràn rẹ̀ torí pé ó tutù, bó ṣe máa ń tutù, tí ó fi ní gáàsì, tí ó fi ní dàmílàamú. Mo tún fẹ́ràn ice cream oní chocolate. Mo fẹ́ràn tó ní chocolate, tó ní kòkó. Kòkó ló ń pè chocolate. Mo tún fẹ́ràn ice cream. Mo fẹ́ràn àwọn nkan lóríṣìíríṣìí. Mo fẹ́ràn vanilla. Mo fẹ́ràn vanilla dáadáa. Mo fẹ́ràn, kò sì èyí tí mi ò fẹ́ràn jàre, ṣùgbọ́n ó ní àwọn ìmí to jẹ pé tì ń bá jẹ́ bayi ó má ń korò lẹ́nu mí ní mi nífẹ̀ẹ́ si àwọn, àwọn I yẹn.

Tí mo bá fẹ́ rìnrìn àjò, ó ní gbá mi ma ti máa kaṣo mi kalẹ̀ fún bíi láti bíi ọ̀sẹ̀ kan àbi ọ̀sẹ̀ méjì o tí tó rìnrìn àjò náà. Amo ni igba mii àmọ́ ní ìgbà mí, alẹ́ kí n to rìn irìn àjò yẹn ni máa kẹ́rù mi. Tí n báa ṣe bẹ́ẹ̀, màá ń gbàgbé ǹkan. Tí mo bá ṣe bí ẹkẹ jìnnà náà, n í gbàgbé ǹkan, kò sí igbakigba tí n ba kó ẹrù tí mio kin gbàgbé ǹkan. Bí bí ìjẹta àbí ìjẹrin tí mo kó ẹrù, mo lọ síbi kan, mo tún gbàgbé kainkain ìwé mi. Tí bá kó ẹrù pé mo lọ síbi kan, mo sábà máa ń gbàgbé ǹkan. Nítorí àwọn nǹkan tí mo máa ń gbàgbé, àwọn nkan tí mo máa ń lò lójojumo ni, mi ò dẹ̀ ní ìmi to ye pé máa sọ pé ó dá jẹ́ ẹ fi ìmísí sínú ẹrù mi, kó rìn yẹn, tí wàá lò. Tẹ́lẹ̀ mo ní kainkain meji amo. Ó ti, ó ti pẹ́, mi wá lò mọ́. Ó yé.

Àkọ́kọ́, ìgbà tí mo máa ń jẹ oúnjẹ alẹ́, ìgbà mí, a! Mi ò kì n tètè jẹ oúnjẹ alẹ́. Ọjọ́ tí n bá tètè jẹ oúnjẹ alẹ́, ẹbí tún máa pa mí tí ilẹ̀ bá ti ń ṣú àbí tó bá ti ń lọ sóòru. Àmọ́ nígbà mí, àkọ́kọ́ tí n bá wà ní ilé, tí bá wà ní ilé ìwé, mi ò ńi tètè jẹ oúnjẹ alẹ́. Àmọ́ tí mo wà ní ilé, ilé wa gangan, màá lọ ibi iṣẹ́. Tí n bá lọ ibi iṣẹ́, kí n tó dé, alẹ́ màá ti dé, bí aago mẹ́sàn-án ni máa jẹ oúnjẹ alẹ́. Àn, tí n bá dé tí jẹ oúnjẹ alẹ́ ní aago yẹn, kò kí n, mo kí n pé bá ti jẹun tán báyìí, kò ní pé màá lọ sùn. Àmọ́ tó bá jẹ́ pé ní ilé ìwé ni, tó n bá jẹun ní aago mẹ́sàn-án, bí aago méjìlà ẹbí tún máa ma pa mí, so màá tún wá jẹ oúnjẹ mi sí.

Mi ò níwà tó dáa tí n bàá ń jẹun. Ó ní ìsìn gan mo ń jẹun lọ́wọ́, mo sí ń sọ̀rọ̀. Ó, ìgbà mì tí n bàá ń jẹun, onígbà mìi to jẹ pé mi ò ní fẹ́ sọ̀rọ̀, màá máa jẹun, màá wá gan. Mi ò ní fẹ́ sọ̀rọ̀ sí, bá ènìkankan sọ̀rọ̀. Torí tí bàá ń jẹun nígbà yẹn kò ní sí pé mo fẹ́ sọ̀rọ̀. Toba pé jẹ́ pé, toba jẹ pe mi ò ní, kiise pé mi ò fẹ́ sọ̀rọ̀ àbí mi ò ní nnkankan, maa máa ro jọ ti mo ba ti n jẹun. To ri ẹ ni pé ìgbà ti n báa ń jẹun, ti n báa ń sọ̀rọ̀. Ìgbà mì ó ń jẹun máa ń pa mí lórí. Kódà ti n bá ń jẹ oúnjẹ, oúnjẹ dáadáa kí í ṣé àwọn, àwọn ìpápánu o. Ti n bá ń jẹ oúnjẹ dídí, ò, ó máa maá pa mí lórí tí bá ń mú omi gan tí màá sọ̀rọ̀, ó máa maá pa mí lórí. Ìgbà mii tí bá ń jẹ àwọn ìpápánu, àwọn oúnjẹ máa ń fi tán kí ẹ kú máa jẹ. Bí pé wọn kàn jẹ ni, kìí se pé ebi ń pawọ́n mi ò fi bẹ, mo ń jẹ, ehm, plantain chips. Òhun jẹ́ kí wọ́n jẹ lọ́wọ́ ina. Òún jẹ́ kí wọ́n jẹ ní isin nu tóbá jẹ́ pé bí oúnjẹ bí ìrẹsì, bí ẹ̀wà, mo ń jẹ, hm, ó máa ń pa mí lórí bí, ó máa ń pa mí lórí jẹta. Òún tí máa ń pé, ehm, bí oúnjẹ, bí gúgúrú, bí ẹ̀pà, bí àwọn nǹkan rẹ, ò kí ń pa mí lórí.

Mi ò kí ń wọ ìbọwọ́. Àfi to bá fẹ́ je pé mo fẹ́ ṣe nǹkan tí ó máa ṣe jàmbá sí ọwọ́ mi ìgbà yen nikan máa wọ egba ọwọ́. Àmọ́ to ba je wipè ni normally. Wọn fẹ́ kò sí nǹkan kan mi kí n wọ egba ọwọ́, kí n mo n wọ egba ọwọ́ sí, kí ni mo ń bọwọ́ fún egba mi. Àbí? Tí ó bá ṣi wàhálà tí ó sì nnkankan, kí n mo ń bọwọ́ sí. Kò nílò kí màá bọwọ́, kí n ṣi ọwọ́ mi kalẹ̀. Atẹ́gun fẹ́si kí gbogbo ẹ sẹ̀ńgẹ mẹ́ńgẹ. Kí gbògbo e lọ́ bọ̀ ti yẹ kò lọ. Kò máa lọ fá. Àbí kí lẹ rò? Àmọ́ to bá jẹ́ pé mo fẹ́ ṣe nǹkan mi, mọ́ maa koko fọwọ́ kan àwọn kẹ́míkà tó ní tó máa ṣe ara ní jàmbá, màá seṣẹ̀ wá wọ ìbọwọ́. Tí bá jẹ́ pé mi ò fọwọ́ kan iru àwọn nǹkan yẹn, àbí ko je pẹ́ mi ó ṣe nǹkan kan, kò nílò kí n wọ ìbọwọ́ kankan. Àbí?

O dálè ẹgbẹ́ ni ẹ ṣe dàgbà sí abẹ́ gbòsì kéré tó. Ó wípé àgbàlagbà dáadáa wípé ẹni tí ó ti bí ọmọ tó tò mí ń kulẹ̀ kí. Ó wípé àgbàlagbà dáadáa tó ẹni tí ó ti bí ọmọ tí ó ti fẹ́ tó mi tàbí tó jẹ́ àbúrò tó tẹ̀lé mi ń tẹ díẹ̀ kí. Àmọ́ kí wá tó àgbàlagbà tẹ́ pé ọmọ kékeré ló ní, màá tẹ́ díẹ̀, àmọ́ kò ní tó díẹ̀ sí i rẹ, màá tẹ́ díẹ̀ kí. Ọmọ tó wípé bí i ọ̀rẹ́ mi tẹ́ pé, bí i wà sọ̀rọ̀ ẹ̀ mi kan wípé a jọ wà ní ṣàwárò kan náà ni. Ọmọ ojú ọrí kan náà ni wá. Mo rò kí pé ṣó wà. Kò ní jẹ́ kí n máa kí pé ẹká alẹ́ rẹ kàn án. Mo fẹ́ lé ní ṣó wà. Ṣé báwo ni? Ṣó wà dáadáa? Ṣé gbogbo ẹn lọ? Hihun. Ṣé ọ̀rẹ́ mi wípé àgbàlagbà mi ní mọ̀ pé wọ́n bá ẹ ká rẹ ká ṣọ̀rẹ́ ká lẹ́. Àmọ́ tó bá wípé ẹni tó sọ pé a jọ wà ní ṣàwárò kan náà ni, kò mọ̀ pé ṣó wà. Bóhò ni gbogbo ẹ̀? Bóhò ni gbogbo ẹ̀? Bóhò ni kí ló wà? Kí ni wá gbà á? Hihun.

Kò sí ibi tí n ò le ṣiṣẹ́. Má ṣe láti gbé, má ṣe láti lé ìwé, má ṣe láti ibk iṣẹ́ lọ. Bí i pé eré ọba ni sọ̀rọ̀ mi ni gbogbo nǹkan tí mo nílò máa wà. Ǹtí jókòó ti ìmọ̀ sísá kò nílò kí mo dìde kiri àbí kí mo lọ kí mo bọ̀. Kò ní kí mo wá ǹkan kan tí ò so nù kiri. Nǹkan sì ǹkan tó yẹ kí n ṣe. Lórí kìn-ín, iṣẹ́ ẹlẹ́ ìgbà tí mò ń sọ láti gbé èmi ti ń se. Torí ẹrù ọba ni sọ, inú ẹrù ọba ni sọ̀rọ̀ mi ló wà. Àmọ ẹ jẹ́ ẹbí, mo dà máa gbé ẹrù ọba ni sọ̀rọ̀ mi kiri. Kò nílò pé, kò nílò pé mò ń tàwọn ara mi, àbí mo ń ṣe ǹkan tí wọ́n, máa ń tún ṣe láti lé, ǹkan láti lé ga lórí wọn jù. Torí ǹkan kí n kan lẹ́ẹ́wọ́. Ẹrù wọn ṣoṣo máa wúwo, ẹjù kò sí ibi tí wọn á wúwo nù bí inú ilé. Ẹṣin tẹ́ka sì wá wúwo. Kò nílò kí ẹ máa, kí ẹ máa jókòó gbé ẹbí, kí ẹ máa dìde, kí ẹ máa kúrò, kí ẹ máa ga lórí iṣẹ́ wọn sẹ́. Àmọ tó bá yẹ pé láti gbé ẹ ti ń ṣiṣẹ́, máa wọ́n iṣẹ́ ní ìrọ̀rùn ara wọn. Kò nílò kí ẹ máa lo fóònù, àbí kí ẹ máa, kí ẹ máa wòyẹ kiri pé, "À! Ọ̀gá ń bọ̀, Ọ̀gá ń bọ̀, Ọ̀gá ń bọ̀, Ọ̀gá ń bọ̀." Ǹjẹ́ kó máa máa dààrò, kó máa máa dààrò nínú rú.

Ìgbà tí mo wà lọ́mọdé, mo máa ń ṣere gan. Ó ní ìgbà kan tí o jẹ́ pé mo ṣe ré tití mo fi jà sínu sọ́kàwé. Ọjọ́ yẹ. Tori pé wọ́n rán mi niṣẹ́ ní pé kí n lọ ra ǹkan, mo wá ń fò lọ, mo wá ń fò lọ. Ìgbà tí mo wa débí kan, mo warí pé ilẹ̀ yẹn mi, mo tu wá padà pé, "A jẹ́ ń wo ǹkan tó ń mu ilẹ̀ yẹn." Ìgbà tí mo wá, mo kọ fò sórí ẹ̀ bayi, mo kọ jà sí inu sọ́kàwé náà. Mo ti wá nígbà mi tí ìgò gún mi lẹ́sẹ̀ to jẹ́ pé fún bí i tẹ́rmu mi kan, mi ò lọ sí-- mi ò wọ bàtà lọ sí ilé ìwé tóbí. Ẹ́sẹ̀ mi kan ó kan ń kẹ̀sìn mi, ó kan ń kẹ̀sìn mi, ó kan ń kẹ̀sìn mi. Mo tun ran tí ìgbà, ìgbà tí wọ́n rán wa ká lọ sí church lọ́jọ́ kan. Ìgbà tá a wá lọ sí church, ó yẹ ká múra fu aburù mí, àwa múra fún. So ìgbà tí, ìgbà tí wọ́n wá pè wá, àwa náà a wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ a wá lọ. Ìgbà tá a wá débẹ̀ wọ́n wá béèrè pé, "À, kílódé tí a fi wá?" Ìyá mi sá sọ pé, "Àní jẹun lọ́jọ́ ye." Ẹ̀gbọ́n mi wá ń bínú, wá ń ní pé, "A lọ. Èmi àti àbúrò mi wá sá lọ wẹ̀ nínú drum kan. Nínú drum kan táa máa fi ń wẹ̀." Ẹ̀gbọ́n mi wá lọ sọ fún wọn pé, "Ẹ wo àwọn jumokẹ́ ati olamide wọ́n wẹ̀ nínú drum." Ìyá mi wá ní pé, "Iwọ́ náà lọ wẹ̀ nínú sọ́kàwé." Àárín ẹ̀rin lọ́jọ́ ye bí. Àárín ẹ̀rin bí. Àárín ẹ̀rin bí. Tóri odún mo wà.

Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní ìparí ọ̀sẹ̀. To bá je pe mo lọ ibi iṣẹ́, tí mo bá lọ ibi iṣẹ́ ní àti, ẹ́, ẹ́, gbogbo ọ̀sẹ̀ tí mo lọ láti ọjọ́ Ajé títí lọjọ́ jimọ́, tí ó bá di ìparí ọ̀sẹ̀, ni wàá ṣe ìmọ́tótó ilé, tí ó ṣe, fọṣọ, ń gbale mọ́, ń kan, ń ba luwẹ̀, ń gbálẹ̀, ń nu ilẹ̀, ń ṣe àwọn iṣẹ́ tó je wi pé, mo mọ̀ pé mo gbọdọ̀ ṣe àwọn iléyi màá ṣe àwọn ìyẹn. Ẹ̀hẹn. Ó tún wá ní, ah kí ni mo tún rantì ó? Ó tún wá ní, ẹ́, àwọn iṣẹ́ tó je wipé. Ìparí ọ̀sẹ̀ nìkan ni mo lè ṣe. Ẹ̀hẹn. Mo tún máa ṣe àwọn iṣẹ́ mi boyà bí lóru. Ní òru, bóyá kí n fọṣọ, tí bá rí pé, há, ìparí ọ̀sẹ̀ rẹ, bóyá mo ní ǹkan tí mo fẹ́ ṣe, mo kan lè kọ́lé káṣọ sómi bí lóru kí n fọṣọ. Bí òní báyì nisi, ìrọ̀lẹ́ yìí ni mo fọṣọ mi. Kó le, kó le bá, kó le bá mọ́ dáwọn mi sí ìparí ọ̀sẹ̀. Ẹ̀hẹn. Ìrọ̀lẹ́ yìí ni mo fọṣọ mi, mo sì lọ sá. Mo ní, ah, bóluwa a ṣàánú mi. Lórí ibi iṣẹ́.

Eh mo ní ọkọ̀. Hmm mi ò tí ì na, a ti fẹ́ ra wá sílé, a ti fẹ́ ra wá sílé, ṣùgbọ́n a ti fẹ́ lọ wá sọ́nà, that's ọkọ àfẹ́sọ́nà. Ó ní, ẹm, ìyẹn mo ní kò dẹ́ gbé ìlú tí mò ń gbé, ó wà ní ìlú mi. Tó bá sì jẹ́ ọkọ ni, mi ò ní ọkọ. Mi ò tí ì ra ọkọ, mo sì ń wòjú Ọlọ́run pé kí Ọlọ́run pèsè ọkọ fún mi. Bí Ọlọ́run bá pèsè ọkọ, fún mi kò ní, kò ní le tó èyí. Ọlọ́run ṣàánú wá, kí Ọlọ́run ṣe wá bá ṣe fẹ́. Ìyẹn ni, kó ko báyìí. Ehn, bóyá jẹ́ pé tí ọkọ lẹ̀ ń sọ, mo fẹ́ràn ẹni tí mo ń fẹ́ gidi gan. Mo fẹ́ràn rẹ̀, a jó fẹ́ràn ara wa ni Kẹ́sí. Pé èmi nìkan ni mo fẹ́ràn rẹ̀. Òun fẹ́ràn mi, èmi náà fẹ́ràn rẹ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń kọ ǹkan sórí Íńtánẹ́ẹ̀tì kan. Ibẹ̀ gẹn ni mo máa ń fi àwọn iṣẹ́ mi sí ìgbà yẹn tí mo má ń tún ni àwọn ènìyàn ṣe tí mbá ti tún ilé wọn ṣe tán. Hiń yà, hiń ṣe fídíò, hiń wá lọ, hiń wá lọ gbé sórí Íńtánẹ́ẹ̀tì. Kí ǹlẹ́ ri awọ́n èèyàn tó máa ní, "à iṣẹ́ to n ṣe yìí mo fẹ́ kó rẹ́wà rẹ ṣe lè wà ó." Ẹ̀ ọjà ìyá mi gan tó máa ń dáná fáwọ́n, mo tún yà, mo tún pósìtì rí. Lẹ́ àwọn èèyàn máa ń ní pé, "à oúnjẹ tó ń ṣe yẹn èmi náà fẹ́ jẹ ń bá bí oúnjẹ tẹ́ẹ ṣe yẹn èmi náà fẹ́, mo fẹ́ kọ́ bó tí ń ṣe, mo fẹ́ kọ́ bó tí ń ṣe." Aṣá máa rí èèyàn tó máa sọ̀rọ̀ nípa ǹkan tí à ń ṣe. Ṣó yé yìn? Kí monn ṣe nìyèn ó. Bá kọ nkan síbẹ̀, à tiẹ̀ mọ̀ bóyá ibẹ̀ẹ́ là máa ti padé ọkọ, àbí là máa ti padà olóore. Ẹ wá ń lọ ń ṣe ìkíni. Kò dá kí èèyàn máa ṣe gbọ́ńkú gbọ́ńkú sórí Íńtánẹ́ẹ̀tì. Ọlọ́run máa ṣàánú wa. Àmín.

Bẹ́ẹ̀ni mo máa ń fipamọ́, ò ní fi pamọ́ kẹ̀? Mo mọ̀ ipé tí fóònù bá bàjẹ́, tí fóònù bá sì fẹ́ bàjẹ́ kò ní sọ fún iyàn, òjijì ló máa lọ bàjẹ́. Tó bá lọ bàjẹ́, bó ní ṣe wá kó àwọn fáìlì mi? Iyẹn ló dà kí mo wá fi ń gbé sí orí, orí cloud. Dà, tí ẹni tí, tí ń bá ti nílò rẹ̀, àbí tó bá yé pé fóònù mi ò ṣí lọ́wọ́ mi, mọ́ wá dé nílò rẹ̀, n lè tètè lọ mú pé, "à ó dáa jẹ́ ń lọ mú ǹkan mi o." À mọ tó bá yé pé mi fi pamọ́, bó ní ṣe lọ gbá, bó ní ṣe lò, bó ní ṣe fi ṣiṣẹ́. Ó ti ẹ̀ ní ọ̀rẹ́ mi kan báyìí, ọ̀rẹ́ mi àti ẹni tá a jọ máa ń lọ sí ilé ìjọsìn pọ̀ ílé wọn jọ́na. Ẹ kàn lọ rò ó pé, bóyá, bóyá wọ́n kò àwọn fáìlì wọn sórí cloud, bó ní wọ́n ṣe ṣìí, wọ́n ò máa explaini pé àwọn lọ skin torí kò sí, kò sí àrídájú. Àbí tó bá yan picture àbí group chat lórí fóònù, Ọlọrun ló yọ wọ́n kọ wọ́n tiẹ̀ síbí. To ba jẹ́ wípé wọ́n wa ńlé ńkọ́? Kí la à bá ṣe. Kí la à bá rọ́? Ọlọhun a mọ̀ dúpẹ́ o? Àwọn fáìlì mi, àwọn gbogbo ǹkan tó kàn mí, wọ́n wà lórí cloudu. Mo fẹ́ scan àwọn ǹkan mi gan. Tó n bá ti wá scanu rẹ̀, n wà, n wà lọ gbé sórí emaili mi.

Mo máa ń sáré o torí iṣẹ́ tí mò ń ṣe ní ìsìn. Tí wọ́n bá ti pè mí, ìmọ̀ sáré ni. Ìmọ̀ sáré ilo ìmọ̀ sáré bó. Ko lórun ń ṣánú ní ilé ìwé mi gan-an. Boya ki wọ́n bá gbé kíláàsì wa láti ibì kan dé ibì kan, á sáré kí a lè bá rí olùkọ́ wa àbí kí olùkọ́ wa Àwọn olùkọ́ mi, wọ́n máa ní tí wọ́n bá ti wọlé, ke nkankan máa wọlé mọ́. Àmọ́ tí ẹ bá ti sáré wọlé tó sí ìṣòro, mo dẹ̀ ti sọ pé mo máa ń gba eré badminton. Kí bá ti máa gba eré badminton, kí bá ti gba eré badminton náà, kò ní lọfà kí n má ti gbá báyìí. Mo máa ń sáré. Eré náà ni a fi ń gbá. A máa sáré, mo máa ń gbá bó ni aláfi ẹsẹ̀ gbá. Eré náà ni a fi máa ń gbá. A máa sáré kiri ni kí n máa gbá. Basketball gan-an o. Eré náà ni a fi máa ń sáré. Èmi ló mo dẹ̀ fẹ́ràn láti máa ṣeré. Bí mo ṣe ń ṣeré yẹn, mò ń fò kiri, mò ń sáré.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára. Lẹ́yìn tí mo bá fi ìpara sára, gbogbo ara mi kọ́n máa funfun ni. Kí n mo dàbí òkú, bí òkú fẹ́rè ìdàgbàsókè, òkú video. Mo fẹ́ràn kí n máa fi ìpara sára amọ́n, torí mo ní ara tó gbẹ. Amọn ojú mi, ojú mi máa ń ṣòroro Kì í ṣe gbogbo àánú máa ń kóròrò sí ojú mi, bí mo bá fi ìpara sójú mi. Àmọ́ tí mo bá fi ìpara sójú mi, ojú mi á tun ṣòròrò. Àmọ́ tó bá jé tara mi ni, mo máa ń fi ìpara sára mi dáadáa, dáadáa gidi gan ni ọ́. Bígbà pé èmi tí mo fẹ́ skin like milk, mi o wáa ńi fi ìpara sára. Mo máa ń fi sara dáadáa gidi gangan, torí hmmm ẹ máa mọ̀ bí orílẹ̀-èdè wa ṣe rí tamo se funfun bí òkú.

Ìbáṣepọ̀ wa dánmọ́rán. Àmọ́, ó dà pé mo súnmọ́ ju àwọn èèyàn mi lọ níbi iṣẹ́, torí pé mo máa ń lọ lé wọn. Bá ṣe wà báyii gan, mo wáa ni ilé wọn won ti travel. Won lọ sí orílẹ̀-èdè mi, mo lọ sí Britain, mo lọ sí orílẹ̀-èdè mi, mo wá lé wọn tí mò ń tọ́jú ọmọ wa tí kò tẹ̀ń dáná fún ọkọ wọn náà. Ólorun ṣaanu. Mo lẹ́ so pé ìbáṣepọ̀ wọn ó dánmọ́rán díẹ̀. Àmọ́, ó tún nígbà kan tó jẹ́ pé mo jàle lọ́dọ̀ wọn, wọ́n dẹ̀ kà mí mọ. Ayá mi já mi oò lé ṣùn gan. Àmọ́, àdup fun olorun, ó ti kọjá, ó ti lọ, ó ti kọjá lọ. Àdúpẹ́ o. Mo sha dúpẹ́ pé wón ti dárí ji mi bí won oo tie, dárí jí mi, mo sá a ṣiṣẹ́, mo n gbowó léṣe ṣe kí mi bá wò ó, àbí bó ti ṣe ṣẹ́, sé pé kò sí iṣẹ́, kò sí kankan. Bi mo ṣe sanrọa bí ìdí yí, ná ni ṣe ru.

Tí mo bá rí ṣe gidi, à, mo lè, mo lè lọ sí ìlú mìíràn. Mo bá rí ṣe gidi tó pé owó rẹ̀ á tọ́jú mi, á tọ́jú gbogbo ǹjẹ́ tí mo nílò, á lọ, á kú. Ó tọ́jú mi, ó tún máa ṣẹ́kù. Èwo, èmi máa lọ sí ìlú mìíràn. Àṣá kò ló fàá, kò ló fàá. Ìlú mìíràn, ń lọ sí ìlú mìíràn, ó leṣẹ̀ kẹsẹ̀ ni. Mi ò ní gbọ́kọ̀, kò ní pẹ́ dán. Kí ni ló fà á tí ń fi lọ sí ìlú mìíràn? Àmọ́, ẹ́, ó ní wàhálà ní ibì kan tí ṣe bá ti da to je pé mo ní ibi tí màá gbé, èmi ò ní ìṣòro pẹ̀lú rẹ̀ kí àti mo lè gbé ibi kankan. Mo lè gbé ẹ́ nìbí ẹ. Fún àṣẹ ìgbẹ́, tòdà mí là ńmú, wà á le gbé ìṣù. Màá ri ṣé wọn lọ sí ibi iṣẹ́, mà á ri oúnjẹ jẹ. Ẹ̀minú rẹ dì, ó kópa. Ó tó kọ́ ọ boy. Púpọ̀ ni o, òní ìgbà. Kò sí wàhálẹ̀ ẹ já lò.

N wa sọ pe n jẹran kee. Mo máa ń jẹ ẹran dáadáa, mo máa jẹ ẹran gidi. Mo maa n jẹ ẹran, nkan ti mo mọ pe mii nífẹẹ nipa rẹ ni pe bo se máa wo inu ẹyin èèyàn. Àmọ́, màá yìí jẹ, màá wá nkan tíì fi ta yín, tíì fi yọ, hun wa ni torí ẹran wọ inú eyin mi, ìní wá ní jẹ ẹran, ìrọ̀ ni o, hun n jẹ ẹran, hun n jẹ ẹran. Wo kọlọrun saanu wa jare. Àwọn imi, wọn ò rí oúnjẹ, wọn ó rí owo na. Maa gbàdúrà pe ọlọrun o pèsè fún wọn, ọlọrun a ko ni sọ wá di aláìní, torí pé àwọn imi, ẹran wù wọ́n jẹ, àmọ́ kò sí owó tí wọ́n á fi rà. Wọn o saa ni lọ ji. Àwọn imi gan an wọ́n ń ji. Ṣùgbọ́n, k'ọlọrun saanu, ko maa jẹ kí ìbí tí à ń gbé, àbí ko máa jẹ kí condition wa kó sọ wá dole, pe kó sọ wá di ǹkan tí ó yẹ kí ó so wá da.

Mo máa ń jẹun, to ba je pé mo ti pẹ́ síbi kan, mo dẹ̀ fẹ́ tètè dé bẹ̀, màá sáré jẹun kí ó má ba à fàa, kí ènìyàn má lò dá kú sánù. Bí ó bá lọ lé òfòró, lófòró bá lọ gbé e, bó ni ìsìn, bó ni ìsìn wá sá ayé mi. Mo máa ń jẹun tí mo bá ní tí mo ń lọ àbí tí bá ní ńǹkan tí mo fẹ́ ṣe, tó dẹ̀ wá jẹ́ pé ẹni yẹ kí n ṣe nísinsìnyí, kí n má ba à le pé, máa jẹun nínú ọkọ̀, máa ń jẹun nínú ọkọ̀ mi.

Ìgbéyàwó iṣẹ́ tó keyin máa wọ̀, ó maa n lè torí pé ká to pari o maa d'oru, won máa maa ma wọ gbogbo ẹ̀. Wòn ní fẹ́ kí, kí wípé ki e máa lọ ṣe asise kan tó máa wa mọlà owò lọ. Ẹbí ò mọ̀ mọ́ra ṣe, máa wọ̀ ṣe díẹ̀ díẹ̀ kí ó tó pé àní ṣíṣe. Mo mo dẹ̀ ka ṣiṣe k'Ọ́lọ́un ṣàánú wa Táa máa ń ṣe nìyẹn. Ìgbà míì gan-an. Táa bá ṣeé, wọ́n máa máa ròó pé, "Á á, kí l'ọmọ yìí ṣe báyìí?" Ó mọ wípé, "Kí ni ṣe ọ̀dọ̀ Olúwa ṣe wù wá?" Kò di ba ṣe ṣ'Ọ́lọ́un ò lè bàá jẹ́? Ó máa dáa jàre, ó máa dáa, ó máa dáa.

Tí mo bá sín, màá kí gbogbo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi táwọn kí wọ́n má bí mí ní n bo ẹnu mi. Nǹkan kan bo ẹnu mi náà bá ti wá síta, n ó wí pé wọ́n gbé àwọn ọmọbìnrin náà wọ́n ṣa ṣe yọrí o. Torí mi kò fẹ́ kí ẹ̀yin máa sín lẹ́gbẹ̀ẹ́ mi, àbí kí ẹ̀yin máa sín kiri bí èèyàn sín. Tí mo bá di sí ibẹ̀ yín, yóò bẹ̀ wí pé àwọn ọmọbìnrin náà ṣiṣẹ́ ni o. Ṣé yéyẹ́ yóò ṣiṣẹ́ àná wò ẹgbẹ́ wọ, mo máa lo òògùn tí ó rí gẹ́ń fún mi.

Bẹ́ẹ̀ni o, wọ́n ti bẹ̀erẹ̀ nǹkan níbi iṣẹ́ wa báyìí. Wọ́n mọ̀ ṣupà rẹ ní àkàrà orí ni o. Wọ́n ti máa ko ọkọ̀ òróró, wọ́n máa kí ọ dáadáa, wọ́n máa kí wọn máa lọ ẹ̀, inú rẹ máa dùn. Nǹkan tan pé ni mo rí yá ni ó máa mú orí ẹ yá, ọba lè ṣe imi lọ́jọ́ mi. Tó bá ti mú orí ẹ yá pé, àwọn eléyìí ṣẹ́ bái fún mi, tó bá ti wá dójọ́ mii, mo wáa ni a, àwọn ẹyẹ yen ni mo fẹ́ bá rìn, àwọn yẹn náà ni mo fẹ́ bá ṣiṣẹ́, àwọn yẹn náà ni mo fẹ́ bá ṣe.